Báwo ni ọjọ́ rẹ ṣe yàtọ̀ ní àkókò òjò àti ní àkókò ẹ̀rùn? Àkókò òjò ó jẹ́ àkókò tó dára fún nǹkan ọ̀gbìn tàbí fún nǹkan oko torí pé àsìkò náà ni nǹkan máa ń, máa ń yàtọ̀ tí kò ní wọ́n rárá. Tó jẹ́ pé àwọn olóko oroko, olódodo ròdò, àwọn tó bá fẹ́ pẹ́ja ó lọ pẹ́ja ní àsìkò òjò. Ǹǹkan o rọrùn àmọ́ ojú ọ̀nà wọn láti lọ sí nǹkan oko yóò ni wọ́n ní ara torí pé ọ̀nà tí wọ́n máa gbà gbogbo wọn máa yọ bolobolo torí púpọ̀ eṣe ọ̀nà tí ìjọba ti da ọ̀dà rẹ̀, tí wọ́n ti dá, tí mọ́tò lè mọ yọ kọ̀lọ̀kọ̀lọ̀. Àmọ́ mọ́tò ò sì lè yọ. Àmọ́ ní àsìkò ẹ̀rùn, ọ̀nà ó da fún àwọn tí ó bá fẹ́ lọ ṣe nǹkan oko bí i àwọn tó bá fẹ́ lọ ká kòko láti sá àbí láti ṣe. Ní ìwòye ti temi mo fẹ́ràn àsìkò òjò torí ó jẹ́ àsìkò tí ǹkan máa ń rọrùn. Ìgbà mìíràn tún máa wa tó jẹ́ pé, gbogbo ara èèyàn ó gbóná tí òjò bá ti lè rọ̀, ara èèyàn ó sì tutù. Àmọ́ tó bá jé pé àsìkò ẹ̀rùn tí ara bá ń gbóná tí èèyàn bá tún lọ wọ ẹ̀dáná, mi ò sọ pé kí ó tó dí àrá gbígbóná huná.

Sọ fún wa nípa gèlè àti bí a ti ṣe ń wé wi. Gèlè jẹ́ ǹkan oge fún obìnrin tí kì í ṣe fún ọkùnrin ní ọ̀dọ̀ wa ni bibi. Obìnrin fẹ́ràn láti mọ wé gèlè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ ó jẹ́ tó ní ojú àwọn obìnrin tó fẹ́ràn láti maa wé gèlè torí kò ṣe gbogbo wọn ni ó mọ bọ́n ṣe se ń wé àti pé kò tun ṣe gbogbo wọn ló fẹ́ràn wíwé rẹ̀ àti pé kò tun ṣe gbogbo wọn ló fẹ́ràn láti maa wé gèlè láti mọ lò. Amo gele wiwe, ara oge fún àwọn obìnrin ni o wa fún nípa wíwe rẹ̀, mi i mọ bí wọ́n ti ṣe ń wé torí pé ẹ̀yà tí mo jẹ́ láàrín ìyẹn ó jẹ́ ẹ̀yà ọkùnrin. Mi ò ní ìmọ̀ nípa wíwé gèlè. Àmọ́ àwọn obìnrin imii gàn kò n ṣe gbogbo wọn náà no mọ̀ nípa wíwé gèlè. Wiwe gele o je nkan ti ọkùnrin o le tètè mo dáradára. Àmọ́ fún obìnrin, ó máa rọ̀ wọ́n lọ́rùn torí pé àrà ìmúra wọn nì.

Báwo ni o ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà, ó jẹ́ oríṣiríṣi ìpele. Alákọ̀ọ́kọ́ àwọn ìpele kan wà tó jẹ́ wipé orí ẹ̀rọ ayélujára ni a tí jọ máa máa sọ̀rọ̀ wípé ǹkan báyìí ni mo fẹ́, ǹkan báyìí ni mi fẹ́, ǹkan báyìí ni mo fẹ́ kí ẹ bá ń ṣe, ǹkan báyìí ni mi fẹ́ kí ẹ bá ń ṣe, ìkàn nìyẹn. Eléèkéjì ni ẹ̀rọ orí fóònù tí wọ́n máa pè mí wọlé pé ẹni tí ó ń tajà ẹ pẹ̀lẹ́, ẹkú jọ́ mẹ́ta ò báwo ni, ṣàlàáfíà ni ilé nko omọ́ nko. A sáà kíra dáadáa ní orí fóònù tí a tó bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ ọjà. Eléèkéẹ́ta, òun ni ojúkorojú. Wípé karira ni ojú koroju, to ba tije pe tọ́jú koroju a maa múra sile láti fún e ni boya àwọn nkan ẹlẹ́rìndòdò ti won maa n mu torí pé ó jẹ́ oníbàárà mi, mo gbọdọ̀ ṣe nǹkan tí yóò máa fa ojú rẹ̀ mọ́ra láti wá jẹ́ kó bá ra nǹkan tí mò ń ta. Ìpele mẹ́ta tí mo máa ń fi bá, mo máa ń fi gbé èrò àwọn onibara mi o ju baun náà lo.